Ohun tó máa ń mú èèyàn rẹ́rìn, òun ni àwọn ọ̀rọ̀ apanilẹ́rìn-ín. Ohun tó máa ń mú èèyàn rẹ́rìn, òun ni inú dúdú. Bínú èèyàn bá dùn, èèyàn á rẹ́rìn. Bi Ọlọ́run bá ṣọrẹ́ fẹ́ edà, èèyàn á rẹ́rìn. Ohun tó ń mú èèyàn rẹ́rìn láyìí pọ̀. Tí èèyàn bá rí oore tí Ọlọ́run ṣe fún èèyàn, èèyàn á rẹ́rìn músẹ́. Èèyàn á dùn.

Mi ò mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdókòjú tó rí. Mi ò mọ ọkọ wà. Ẹni bá mọ ọkọ wà ní mọ a ti ń dá ọkọ dúró. Mi ò mọ̀ bá ti dá ọkọ dúró rárá.

Rárá o, n kò ní àwòrán lára. Àwòrán ara jẹ́ ohun tí a gbọ́ pé ó máa ń bá ẹ̀jẹ̀ ẹda jẹ fún àwọn ohun tí wọ́n fi ń yà á. Ó jẹ́rọ ojòótọ́. Ní inú ẹran Yorùbá, wọ́n gbà pé kò lè jẹ́ ọmọlúàbí ní á yá àwòrán sára. N kò ní àwòrán.

Irun mi, mo máa ń gẹ irun mi ni. Mo máa ń gẹ ní àgẹ̀mọ́lẹ̀ torí ọmọ tí a bá bí nílée re, ó gbúdọ̀ rínrin ire ò sì gbodọ̀ wùwà ire. Gígẹ irun jẹ́ ọ̀nà tí a máa ń gba ṣe ẹ̀ṣọ́, igbó ò gbọdọ̀ kún mọ́yan lọ́ri.

Bẹ́ẹ̀ni, nígbà tí a wà ní kékeré a máa ń pẹja ní odò. Nígbà ti a si gbe ni abúlé ti a ń gbe ni abà, ti a n gbe ni àgó a lodò a lo peja. Mo mọ bí a ti ń pẹja.

Ìwójú àwòrán, àwòrán jẹ́ yálà, ọ̀nà jẹ́ àgbà rí ara ẹni tàbí ọ̀nà jẹ́ àgbà fi ọjọ́ ìdùnnú pamọ́.

Bẹ́ẹ̀ni, mò maa n rín ni àlàáfíà. Kò sí ǹkan tí eyán fẹ́ fi jàńdúkú se. Òmọ burúkú, kò mu àlàáfíà, wọ àwùjọ. Àlàáfíà la fi lè gbayé gbádùn. Mò maa n rín ni àlàáfíà.

Èmi kìí jẹ́ kí fóònù mi ó gbóná. Fóònù gbí gbóná túmọ̀ sí pé èèyàn tí ń lo fóònù yẹn jù. Tí èèyàn bá gba iná sí orí fóònù rẹ̀ tí ó bá ti full kí èèyàn yọ̀nì. Kò sí sí nǹkan tó ṣọ pe ká jẹ́ kí fóònù gbóná.

Ìrọ̀rí kan náà ni mo máa ń lò. Ìrọ̀rí jẹ́ ohun tí a máa ń gbórílé tí a bá sùn ní orí bẹ́ẹ̀dì wa. Kí ó sì máa ń jẹ́ kí oorun náà rọrùn, tí ò ní jẹ́ kí oorun o ro eyan tí ènìyàn bá jí. Ìrọ̀rí kan péré ni mò ń lò.

Mo máa ń gbọ́ ọ̀rọ̀ ìṣìtí nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mo ṣì máa ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ bí ìròyìn àti oríṣiríṣi bẹ́ẹ̀. Gbígbọ́ ǹkan nínú ọkọ̀ túmọ̀ sí pé a ń gbọ́ ǹkan láti inú rédíò, èyí tí ó wà nínú mọ́tò àbí èyí tí a fi ṣe látọwọ́dọ́wọ́ wa àbí èyí tí a fi ẹ̀rọ ìléwọ́ wa tí a fi play.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ìrànwọ́ jẹ́ ohun tí ó ṣe koko ní àárín wa. Tí a bá rí ẹnìkan tí ó kú díẹ̀ ká tọ̀ fún, ká ràn lọ́wọ́. Tí a bá dẹ̀rí ẹnikẹ́ni tí ń bẹ ní inú ìṣòro, ká gbìyànjú ká là á.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Àpò ẹ̀yìn, àpò ẹ̀yìn jẹ́ ohun tí wọ́n kó ẹ̀yìn sínú. Ẹ̀yìn sì ni ohun kan tí a fi ń ṣe epo pupa tí à ń jẹ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Kùtùkùtù àárọ̀, ó túmọ̀ sí ìdajì nígbà tí ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́. Torí mo jẹ́ ẹni tí ó máa ń lọ sí ilé ìjọsìn ní kùtùkùtù, ṣùgbọ́n mo gbọdọ̀ tètè jí láti tètè lọ.

Ojoojúmọ́ ni mo ń pàdé àwọn ọ̀rẹ́ mi. Àwọn Yorùbá máa ń pòwe. Wọ́n ní ẹni tí a bá fẹ́, ilé rẹ kìí jìnnà. Ẹni tí a kò fẹ́, ó ní àiraye wá lọ. Bí a bá fẹ́ra ẹni dáadáa, ilé ara wa kò lè jìnnà.

Àwon alábàṣiṣẹ́po jẹ́ èèyàn tí a jọ ń ṣiṣẹ́. Yẹ́là ní ilé iṣẹ́ ni, yẹ́là ní inú ọgbà oko ni, yẹ́là ní ibikíbi ni. Àwọn alábàṣiṣẹ́po àwọn ni èèyàn akegbe ere tí ẹjọ́ ń ṣíṣẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Gẹ́gẹ́ bí èyí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, iṣẹ́ láti ilé ni. Kò sí iṣẹ́ tí èèyàn le ṣe pátápátá tó jẹ́ ọ́fíìsì. Kò sí kí èèyàn maá ṣiṣẹ́ láti ilé kí èèyàn bá dẹ́ ẹni tí ó múṣẹ́ rẹ̀ lokúnkún núdún.

Àkópọ̀ fún ìrìnàjò jẹ́ ọ̀nà àgbà láti ṣàlàyé iye tí a ti ṣiṣẹ́ kí ó tó di pé a lọ ìrìnàjò. Tí a bá ṣe àkójọpọ̀ gbogbo ohun tí a ṣe, yóò ran àwọn tí ó fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ láti mọ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ àti ibi tí iṣẹ́ náà dé dúró ní ìlẹ̀ yìí.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kùtùkùtù náà ni pé kí n lọ sí ilé ìjọsìn. Lẹ́yìn náà kí n sì mura ilé iṣẹ́, kin jẹun kí n si máa lọ. Kùtùkùtù ní òwúrọ̀ ni Yorùbá wí. Mo fi òwuro se ere ọ̀rẹ́ mi.

Gbigba ọwọ́ jẹ́ àṣà tí àwọn oyinbò mú wá sí ọ̀dọ̀ wa. Ní ilẹ̀ Yorùbá a máa ń tẹ̀ẹ́ kíni ni, òun ni àṣà tiwa. Àwọn òyìnbó aláwọ̀ funfun ló mú àṣà gbigba ọwọ́ araẹni wá sọ́dọ̀ wa tí gbogbo wa náà sì ká àṣà náà. Mo máa ń gba ọwọ́ àwọn ọ̀rẹ́ mi.

Ìmọ́tótó ilé jẹ́ ohun tí a máa ń ṣe ní gbogbo ìgbà, tí a kò gbọdọ̀ má ṣe níṣẹ́jú kan tí a bá fẹ́ kí agbègbè wa kó wà ní àlàáfíà. So gbogbo ìgbà ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi kí agbègbè mi kó máa le dùn gbí, kí inú ilé mi kó lè dùn wò.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ọ́n sáré. Eré sísá jẹ́ ọ̀nà tí a gbà ṣe eré ìdárayá kí ara wa lè jí pépé. Mo mọ̀ọ́n sáré ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ láti fi ṣe eré ìdárayá láti fi ṣe ìdáàbòbò orí kiríkirì ara.

Tábìlì iṣẹ́ mi jẹ́ tábìlì tí ó fẹ̀ gan, tí ó sì ga, tí ó sì rẹwà, tí ó dùn kọ ǹkan, tí ó ní fọ́ọ̀mù lórí, tí ó sì jẹ́ ojú ní gbèsè. Tábìlì ni ohun tí a ń gbé ǹkan lé lórí láti kọ ǹkan àbí láti jẹun àbí láti ṣe oríṣiríṣi ǹkan.

Ọ́fíìsì mi ti ṣíṣe lẹ ní àti aago mẹ́jọ àbọ̀ àárọ̀ títí di aago méjì àbọ̀ ọ̀sán ni ọ́fíìsì ti ṣíṣe lẹ̀. Ọ́fíìsì jẹ́ ibi tí à ń dúró sí láti ṣiṣẹ́ òjò wa.

N kò ní ọkọ̀ rárá, ká mọ̀ mà sope máa fò. N kò tíì ní ọkọ̀, àṣeṣe ń bé eleduwá, kí ó pèsè ọkọ̀ gidi. Èyí tí yio je ojú n gbèsè ko pèsè rẹ̀ fún wa. N kò ní ọkọ̀.